Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ ìrọ̀lẹ́ tí gbogbo ibi tutù tí mo le ráyè sinmi. Ojú ọjọ́ ìrọ̀lẹ́ tàbí alẹ́ tí gbogbo ibi tutù tí mo bá dé láti ibi iṣẹ́ tí mo bá ráyè sinmi. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù niyen igba tí atẹ́gùn bá wà níta níbi ìrọ̀lẹ́ àbí alẹ́ tí atẹ́gùn bá wà níta. Igbayen ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù.

Adún tí mo fẹ́ràn jù nínú ice cream ni adún chocolate, torí pé ó dùn lẹ́nu mi, ó dẹ̀ máa múnú mi dùn, torí torí ẹ ni mo ṣe fẹ́ràn adún chocolate nínú ice cream jù. Adún chocolate ni mo fẹ́ràn jù nínú gbogbo adún ice cream?

Mi ò kí ń ní ìrora nígbà tí mo wá, nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, torí pé ó ti mọ́ mi lára láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn láti kékeré. Mo ti dúró níwájú àwọn ènìyàn tí mo ti sọ̀rọ̀ lóríṣiríṣi. Fún ìdí èyí, kò kí ń ro mí lára nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi ò kí ń ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni ìgbà mí ì o máa ń tètè rẹ mi. Ìṣẹ́ dẹ́ máa ń pọ̀ jù níbiṣẹ́, ó dẹ́ máa ń mú kí ó tètè rẹ mi. Ìgbà tí mo bá máa dé ilé ó ti máa rẹ mi, màá kan lọ sùn. Awon idojuko po lorisirisi. Ìkínní, iṣẹ́ máa ń pọ̀ jù nígbà míi. Ikeji, kò ní sáyé àti ṣeré àti jẹun àti mu omi nígbà mií. Ó dẹ́ máa ń jẹ́ kó máa rẹ mi nígbà tí mo bá dé ilé.

Ní ọ̀dọ̀ mi níbití mo wà ní Ògbómọ̀ṣọ́, mi, ọjà tuntun máa ń jáde ní bóyá ijọ́ mẹ́ta mẹ́ta àbí yá ijọ́ mẹ́rin mẹ́rin dè ni. Mi ò mọ ìgbà tí ọjà tuntun máa ń jáde, ṣùgbọ́n ó dàbẹ́ ni pé ijọ́ mẹ́ta mẹ́ta àbí ijọ́ mẹ́rin mẹ́rin ni ọjà tuntun máa ń jáde.

Etí mi dára ó sì ń ṣiṣẹ́. Etí mi ń ṣiṣẹ́ kéré ó sì dára. Mò ń gbọ́ràn dáradára, mò ń gbọ́ gbogbo nǹkan tí ènìyàn bá ń sọ, mò ń gbọ́ ariwo, mò ń gbọ́ orin, mo màá ń gbọ́ oríṣiríṣi nǹkan. Etí mi ń ṣiṣẹ́ dáradára.

Bí mo ṣe máa ń ṣe irun mi ni wípé tí ń bá ti jí lárọ̀, mo máa wẹ̀, mo máa fi ọṣẹ sí irun mi. Tí ń bá ti wẹ̀ tán, mo máa fi òróró si, màá sí yáá ní ọ̀nà tó bá wù mí. Mo máa jí lárọ̀, màá wẹ̀, màá fọṣẹ síi, màá wá ya irun mi ní ọ̀nà tó bá wù mí fún ọjọ́ yẹn.

Rárá, mi ò ní ẹran oko ọ̀sìn kankan. Àmọ́, mò ń pinnu láti ra bóyá ajá tàbí olóńgbò torí mo fẹ́ran ajá àti olóńgbò kankan tí mo lè rà tí mo lè gbé sílé tí mo lè má sìn. But nísinyi, àmọ́ nísinyi mi ò tí ì ní ẹran oko ọ̀sìn kankan.

Ago mẹ́fa, ago mẹ́fà abọ ní àárọ̀ ni mo máa ń jí nítorí pé kí ń lè múra fún ìbíṣẹ́, kí n bà lè tètè dé ìbíṣẹ́. Ago mẹ́fà bọ ni mo máa ń jí ní àárọ̀. Mo dẹ̀ máa ń sùn níbí ago mẹ́wàá ní alẹ́ ṣùgbọ́n ago mẹ́fà abọ ni mo máa ń jí ní àárọ̀ kí ń lè tètè múra fún ìbíṣẹ́.

A, mo máa ń ní ìpàdé ní oríṣiríṣi ní ọ̀soosẹ̀ fún ìdí èyí. Ìpàdé mi kò ní, kò ní òye pàtó kan àmọ́ ti a ba ni tí a bá ní ká wò mo máa ń ní ìpàdé bí, bí ogún, bí ọgbọ̀n nígbà mi. Bí ogún, bí ọgbọ̀n nígbà mi ni mo máa ń ní ìpàdé. Ìpàdé ogún bí ọgbọ̀n nígbà mi ni mo máa ń ní ní ọ̀soosẹ̀ tí máa bá, tí máa bá àwọn arabiṣẹ́, àwọn ara ibiṣẹ́ mi sọ̀rọ̀ ta jíròrò lórí ǹkan tó kù, ǹkan tó kùm tí a jíròrò lórí ìlọsíwájú ibi iṣẹ́ wa. Àti pé tí n bá lọ ṣe aṣojú fún ibi iṣẹ́ mi níta. Àwọn ìpàdé kan náà tún nìyẹn tí màá sọ̀rọ̀ lórí àwọn ǹkan kan tí ibi iṣẹ́ mi ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni ẹ̀kọ́ tí a ń pè ní ẹ̀kọ́ Biology. Ẹ̀kọ́ Reproduction nínú Biology mo fẹ́ràn jù. Torí ó máa ń ṣe àfihàn bí a ṣe lè máa bí sí i, bí a ṣe lè máa rẹ̀ sí i gẹ́gẹ́ bí ènìyàn, bí Ọlọ́run ṣe sọ fún wa nínú bíbélì, bí a ṣe lè máa bí sí i, bí a ṣe lè máa rẹ̀ sí i. Irú àwọn ẹ̀kọ́ bẹ́yen ni mo máa ń fẹ́ràn jù nígbà ìwé.

Mi ò ní, mi ò dídi ní àkókò pàtó kan tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ṣùgbọ́n mo máa ń jẹ ìgbà mí ìgbà míràn. Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ǹkan bi wákàtí mẹ́sàn án àbọ̀, ìgbà mí wákàtí mẹ́wàá, ìgbà mí, ìgbà mí wákàtí mọ́kànlá. Àmọ́ ní gbogbo ìgbà tí a bá ní ka wò wákàtí mẹ́sàn án àbí wákàtí mẹ́sàn án àti àbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi jù.

Èmi òun ṣe ẹnìkan tí ó máa ń gbàgbé àdéhùn lọ titi bẹ̀yẹn, nítorí pé tí bá ti ṣe àdéhùn pẹ̀lú eyàn, mo màá n fi sí ọkàn pé mo ní àdéhùn pẹ̀lú ẹni bàìbàì. Fún ìdí èyí mi ò kí ń gbàgbé àdéhùn mi. Àmọ́ ó ní ìwé pélébé kan tí mo máa ń kọ àwọn ǹkan tó bá ṣe pàtàkì fún mi, bíi irú àdéhùn kankan tí mo bá mọ̀ pé mo lè gbàgbé, mo lè kọ̀ sílẹ̀. Tí bá ti, tí bá ti jí nígbà mí àbí tí bá ti fẹ́ gbàgbé àwọn ǹkan kan, màá kọ̀ sí ìwé pélébé mi yẹn, maa wá wo àwọn àdéhùn tí mo kọ sínú ẹ̀ kí n lè mọ àdéhùn tí mo lè gbàgbé àti eléyi tí mio lè gbàgbé.

Bẹ́ẹ̀ni, màá ń gbọ́ podcast. Àwọn podcast tí mo dè fẹ́ràn láti máa gbọ́ jù ni bí àwọn sport podcast, iyẹn podcast ìyẹn àwọn agbábọ́ọ̀lù àbí àwọn tó ń gbá bọ́ọ̀lù àfọwọ́gbá iyẹn handball, bí i àwọn tó ń gbá bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ iyẹn basketball. Só iru àwọn podcast tí mo máa ń fẹ́ràn àti máa ń gbọ́ jù nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee ní ẹ́ẹ̀kọ̀kan níbi iṣẹ́, àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń mu coffee. Ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá ráyè àbí tí mo bá rántí láti mú kúrò nílé àbí tí mo bá ríra níbi iṣẹ́, ìgbà yẹn ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́ mi. Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn mo máa ń na ara mi, ṣùgbọ́n àmọ́ ìgbà tí mo bá ń na ara mi, mo fi ń tùwà ara mi ṣe ni. Torí nígbà mi mó lè ṣe nǹkan tí èmi fúnra mi mọ̀ pé kò dáa rárá. Ìyẹn ló máa ń mú mi kí n na ara mi kí n lè ràn ara mi létí pé, ǹkan tí mo ṣẹ̀ ṣe tán ń sin o, kò dáa rárá, kò dáa rárá fún ọmọlúwàbí.

À-àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí mo ma ń mú ní ọ̀kúnkúndùn nítorí ìdí èyí àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo ma ń gé àkàrà òyìnbó, eléyìí tí a mọ̀ sí cake, mo sì ma ń pín àwọn ẹ̀bùn kékeré kékeré kan kan fún àwọn ọ̀rẹ́ mi, àwọn ará ibiṣẹ́ mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn òbí mi. Mo ma ń ṣe ìnáwó kékeré fún àwọn ọ̀rẹ́ mi náà kí a lè jọ ṣe àjọyọ̀ papọ̀, kí a lè jọ rẹ́rìn, kí a lè jọ ṣeré, kí a lè jọ mo nu ara wa síra wa. Báyì ni mo ṣe ma ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni, mo màá ń ṣe àwọn ìgbéjáde kọ̀ọ̀kan ní ibi iṣẹ́ mi. Nítorí mo máa fẹ́ kí àwọn ará ibi iṣẹ́ mi mọ̀ mí sí, kí wọ́n le gbọ́ ohùn mi sí, kí àlejò sọ̀rọ̀, bíi kí àlejò mọ̀ra wa díẹ̀ síi. Nítorí idí eyìí, mo màá ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Màá ń gbé àwọn ará ibi iṣẹ́ mi jáde, ká jọ lọ jẹun, ká jọ ṣeré, ká jọ mọ́ra wa, ká jọ ṣeré, ká jọ mọ bí gbogbo àdúgbò ibi iṣẹ́ ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, màá n ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ṣẹ̀ ra ní ọ̀sẹ̀ tíí, ní ọdún tí a lòtàn àbí ní oṣù tí a lòtàn ní ọdún tí a ṣẹ̀ lòtàn. Mo ra bàtà, mo ra aṣọ, mo ra ago, mo ra, mo ra àwọn ohun èlò kọ̀ọ̀kan àbí àwọn ǹkan tí mi ò rántí mọ́ ṣá. Sugbon mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn, àwọn ibi tí mo dẹ̀ tí máa ń ra àwọn ǹkan mi ni bíi Jumia, bíi Jiji àti Alibaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

A-alẹ́ yìí, alẹ́ àná ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí mo fẹ́ lọ ra nǹkan ní alẹ́ àná, nǹkan tí mo máa jẹ, mo pàdé àwọn ọ̀rẹ́ mi. Tá jọ sọ̀rọ̀, tá jọ ṣeré, tá jọ rẹ́rìn. Wọ́n tún sìn mi lọ sí ibi tí mo ti fẹ́ ra àwọn nǹkan tí mo fẹ́ rà, wọ́n tún sìn mi padà wá sílé. Mo pàdé àwọn ọ̀rẹ́ mi kẹ́yìn ní alẹ́ àná nígbà tí mo fẹ́ lọ ra àwọn nǹkan nǹkan tí màá jẹ kí n tó sùn.